Ẹyin máa ń fọ̀, ẹyin máa ń fọ̀ o, tó bá ti hand ọ́ dáadáa, o máa fọ̀. Bo o mu sọ́wọ́ jù, bo o dímú jù gan an, bo o bá sọ́ra, a fọ̀. Bo o bá sì fi síbi kan tí o ò sàkíyèsí bo ya o lo fi ǹkan gba ń bẹ̀, a fọ̀. Ẹ̀yin ò ní agbára lọ títí bẹ̀yẹn, kò sí gbà tí o lè fọ́ mọ́yàn lọ́wọ́.

Ehn, mo máa ń dé face cap wàá, dé fìlà, màá wọ fìlà, màá fi bo ojú mi nínú oorun so that oorun ò ní, nítorí náà oorun ò ní le wọ ojú mi. Gbogbo ojú mi ò ní máa burn. A lo face cap sójú mi báyìí. Ehn, oorun yẹn ò ní le wọ ojú mi rárá. Ehn, ìyẹn náà ló dáa jù gbogbo fìlà.

Ẹhn, mo máa fẹ́ran àti rìn òkè, o máa dàbí àti ṣe bí ìdárayá, kí ènìyàn fi ṣe ìdárayá lára, ká ra olúwẹ lè ṣe kótò sọ́tùn kótò sósì, tó bá ti le máa rìn òkè wọ̀nyẹn, ẹ̀jẹ̀ a máa yọ, ẹ̀jẹ̀ olúwẹ ò ní dìí sójú kan náà, ẹ́hì iru ẹ dà.

Rárá o, mi ò tíì fún yàn lẹ́jẹ̀ rí o. Mi ò fún yàn lẹ́jẹ̀ rí o. Mò ń manage ẹ̀jẹ̀ ara mi, mo ní wípé kí n tún máa lọ fún'yàn bẹ́ẹ̀, èyí ló sùn. Miì fún'yàn lẹ́jẹ̀ rí o. Ẹ̀jẹ̀ tèmi gan an, mò ń manage ẹ̀, bèlè kí n tún máa lọ fún'yàn. Mi ò fún yàn lẹ́jẹ̀ rí o. Mò ń manage tara mi ni o.